Rárá o, mi ò ní àwòrán kokan lára. Àbí irú àwòrán wo lẹ ń bèrè? Mi ò ní àwòrán kankan lára, rárá mi ò ní.

Rárá o, mi ò fẹ́ràn elé yìí. Àti pé mi ò, kò fi bẹ́ẹ̀ yẹ mi. Mi ò fẹ́ràn rẹ. Kò sí nnkan tí mo nífẹ̀ẹ́ sí.

Gbogbo ọ̀nà kan náà tí mo lè rí yanjú ni mo máa ń lò. Àti pé gbogbo ìgbà kan ni mo máa ń ní ìṣòro lórí rẹ̀.

Rárá o. Rárá o, mi ò fẹ́ràn iyen atẹgun. Mo fẹ́ kí gbogbo ẹni níré ẹlẹ. Ẹ káriwo máa pọ̀ ju kí wahala.

Kódà mi ò rántí, mi ò mọ rántí àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo lò, mi ò rántí dáadáa. Bóyá ó ti pẹ́ ni o, mi ò rántí.

Àwọn nnkan tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni pé kí àkọ́kọ́ ni pé kí ó máa wọlé. Èyí tó tún wá ṣe pàtàkì jù ni ní pé ká fi Ọlọ́run síwájú, ká máa bá wa ra, ká máa bá ara wa lò pọ̀ pẹ̀lú ìfẹ́, ká máa fi àwọn nnkan tó máa máa ń fàní wá síbi iṣẹ́ lọ́rawá, ká ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ṣuru, ká bá ara lò pọ̀ pẹ̀lú dáadáa. Wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ níta tó jẹ́ pé àwọn tí wọ́n sún mọ́ ti wọn ń ṣe irú iṣẹ́ wa, kí ni àwọn náà ń ṣe, àti bá ṣe lè tún gà sí níbí ṣe wà. A ṣe pé ìbálòpọ̀ àwọn olówó wa, àwọn tó ń bá wa ṣòwò, báwo ni a ṣe ń bá wọn lò dáa ní dáadáa tí wọ́n á tún máa padà wá ní òrékóre, tí wọ́n á tún máa padà wá ní gbogbogbà. Báwo ni orúkọ wa àti orúkọ ilé ibi iṣẹ́ wa ṣe máa máa ga sí àti pé àwọn àtúnṣe wo ni ó yẹ ká ṣe fún ilé iṣẹ́ tí ilé iṣẹ́ máa fi ga. Àti bí èso wọ́pọ̀ àwọn òṣìṣẹ́, àwọn tí a jọ ṣiṣẹ́ bá ṣe lè tún so wọ́pọ̀ kí ó bá ṣe wá lọ. Àwọn nnkan ilé yìí ló ṣe pàtàkì jù nínú ibi tí a ti ń ṣiṣẹ́ nítorí pé tí ò bá sí àwọn ilé yìí kò sí bí a ṣe lè ní ìdàgbàsókè gẹ́gẹ́ bí ibi iṣẹ́ wa tí a jẹ́

Eleyi jẹ́ ìbéèrè kan tó ṣe pàtàkì. Hmm, àwọn ìpèsè tí máa ń rí, tí a máa ń rí ni pé látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Kò sí ṣùgbọ́n tàbí tàbí súgbọ́n. Kò yẹ wá fún rawa torí Ọlọ́run lo n ṣetọ́ gbogbo ẹ̀. A dẹ́ n dupẹ̀ fún un lójoojúmọ́

À, kódà mi ò rántí pé eléyìí jẹ́ ǹkan tó ṣẹlẹ̀, mi ò rántí. Mi ò rántí pé eléyìí jẹ́ ǹkan tó ṣẹlẹ̀ nítorí a máa sábà ṣe gbogbo ẹ̀ fúnra wa, ati pẹ́ pẹ̀lú be oloun.

Wọ́n máa ń ṣe eré ṣùgbọ́n lẹ́kọ̀ọ̀kan, kò ṣe gbogbo ìgbà máa ń ṣe irú eré bẹ́ẹ̀, bí àsìkò ṣe ń gbà wá láyé, àwọn àyèyé máa ń yọ.